Emaili jẹ́ ọ̀nà kan gbogi tí a ń gbà gba àtẹ̀jíṣẹ́ tí a dẹ̀ ń gbà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ yálà ní oníṣẹ́ aládàni ni àbí ní ilé iṣẹ́ ńlá. Emaili jẹ́ ohun tí ó ti ràn wá lọ́wọ́ púpọ̀ jù láti rí àti láti gbọ́ èrò láti ìta àti nínú ilé.

Aṣọ jẹ́ ohun tí a máa ń wọ̀ sára, tí ó sì máa ń bo àṣírí ara wa. Ó sì jẹ́ ọ̀nà gbòógì tí a máa ń gbà ṣe ẹ̀ṣọ́, ó tún jẹ́ ẹ̀ṣọ́ fún ara wa. Aṣọ tí mo fẹ́ràn jù ní àti wọ̀, òun ni bùbá àti ṣọ́ọ́ ọ́rọ̀. Aṣọ tí mo fẹ́ràn jù láti wọ̀ ni bùbá àti ṣọ́ọ́ ọ́rọ̀. Oríṣiríṣi aṣọ ni àwọn Yorùbá ní. A ní òfì, a ní àgbádá, a ní oríṣiríṣi aṣọ.

Ìrìn-àjò lọ sí ibi iṣẹ́ jẹ́ ìrìn tí ó ní í ṣe pẹ̀lú àsìkò. Nítorí ó ní àsìkò gbóògì tí a gbọdọ̀ dé ibi iṣẹ́, ó sì ní àsìkò tí a gbọdọ̀ kúrò ní ibẹ̀. Tí a bá ń lọ ibi iṣẹ́ ní àárọ̀, a gbọdọ̀ bọ́ sí ibi tí a ti máa rí ọkọ̀ fún ẹni tí ò bá ní ọkọ̀ ogún. Èmi máa ń wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ ni.

Láti rí ìpèsè àwọn ohun èlò koò ṣe ohun tí ó lanilóògùn lọ títí. Ohun èlò jẹ́ ohun tí a ń lò láti fi ṣe iṣẹ́ tí a bá ń ṣe àbí láti fi gbé iṣẹ́ tí a bá ń ṣe jáde. Ohun èlò wà ní àyíká wa tí a lè rà àbí tí a lè mú ní oríṣiríṣi ọ̀nà.

Oja tuntun yóò jáde ní ọjọ́ ajé. Gbogbo ọjọ́ ajé nínú ọ̀sẹ̀ òun ni ọjà wa tuntun tuntun ló ń jáde tí ó sì jẹ́ ẹ̀mẹ́rin ní oṣù. Gbogbo ọjọ́ ajé òun ni ọjà tuntun ni ó gbúdọ̀ mọ jáde bí àwa ṣe ṣe ètò ilé iṣẹ́ wa nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí mo bá mu òǹkà ní ìgbà mìíràn. Àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi ò fẹ́ràn láti máa lo ọ̀pá náà. Mo fẹ́ràn láti máa sẹ́ nǹkan mímu mi sínú ife tí ṣe kọ́ọ̀bù ní èdè olóyìnbo.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá. Ìdárayá jẹ́ ọ̀nà gbòógì tí a fi máa ń jí orí́kìríìkì ara wa, tí a sì fi máa ń fún orí́kìríìkì ara wa ní ìdárayá, tí a sì fi máa ń fún wà alááfíà fún orí́kìríìkì ara wa. Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata. Oúnjẹ tí ó ní ata ni àwa Yorùbá máa ń jẹ. Kí li a ọ̀pọ̀lọpọ̀ Yorùbá kúndùn láti máa fi ata púpọ̀ sí oúnjẹ tí a fi yàtọ̀ sí ẹ̀yà mii. Mo fẹ́ràn oúnjẹ tí ó ní ata. Ọ̀pọ̀lọpọ̀ igbà àwọn òbí wa máa ń bá wa ṣe àwọn oúnjẹ tí ó bá ní ata kí ẹnu wa kó lè túbọ̀ jí pepé sí.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bá awon èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ìgbésókè ẹ̀rọ jẹ́ ọ̀nà tí a gbàgbọ́ ohun tí ẹni tí ó pè yàn sọ láì gbé ẹ̀rọ ìléwọ́ wa sí etí. O sì jẹ́ ọ̀nà tí ẹ̀rọ ìléwọ́ wa ma ń túbọ̀ sọ̀rọ̀ sókè dáadáa kí a lè gbọ́ ohun tí ẹni tí ó bá pè wa sọ.

Bẹ́ẹ̀ni, mo maa n wọ ìbọ̀wọ́. Ìbọ̀wọ́ jẹ́ ohun tí ó máa ń dáàbò bo ọwọ́ wa, tí a máa ń wọ̀ sí ọwọ́, tí ó de máa ń dáàbò bo ọwọ́ wa kúrò níbi oríṣiríṣi àbúrú, èyí tí ó lè gba ibi ọwọ́ wọlé sí oríkiriki ara wa àbí tí ó lè mú ọwọ́ wa dọ̀tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.